Ṣé o ní ètò ààbò kọ̀ḿpútà? Bẹ́ẹ̀ni, mo ní ètò ààbò kọ̀ḿpútà nítorí pé gbogbo ǹkan tó bá jọ mọ́ kọ̀ḿpútà yìí, aà, ó ní àwọn ǹkan tó ṣe kókó tó jẹ́ kí èèyàn mọ̀ nípa rẹ̀. Nítorí kó lè ba no bí ó ṣe dáàbò bo kọ̀ḿpútà rẹ nítorí àwọn, ààwọn ètò tàbí àwọn ǹkan tó ní àbí àwọn ǹkan tó, tó wúlò àbí àwọn ǹkan tí èèyàn fipamọ́ sí inú kọ̀ḿpútà yìí. Léyìí tó ṣe pé ọwọ́ àwọn ẹni'bí lè ba, ó ṣe kókó kí èèyàn ní mọ̀ nípa kọ̀ḿpútà yìí, kí èèyàn sì ní mọ̀ nípa bí èèyàn ṣe dáàbò bo àwọn ètò àbí àwọn ǹkan ìyànjú àbí àwọn ǹkan tó ṣe pé, aà, kò tọ́ kí ẹlòmíràn kó ní, kó lè rí àwọn ǹkan yẹn. So ó ṣe kókó kí èèyàn mọ̀ bí òun ṣe mojútò. Kó má di wí pé gbogbo àkitiyan tí èèyàn ṣe kó má lọ lásán. Nítorí bí ẹ̀eyan bá ṣe ń kọ́ ẹ̀kọ́ nípa àti lò kọ̀ḿpútà, bẹ́ẹ̀ náà ni èèyàn ó ṣe máa kọ́ ẹ̀kọ́ nípa bí èèyàn ó ṣe dáàbò bo gbogbo àwọn ǹkan tí èèyàn fipamọ́ sínú kọ̀ḿpútà. Nítorí ọjọ́ iwájú àbí nítorí àwọn ẹni bí, kó máa ba iṣẹ́ tí èèyàn tí ń ṣe láti ọjọ́ tí ó ti pẹ́ kí wọ́n má bà jẹ mọ́ èèyàn lọ́wọ́. Tàbí, àà, àwọn ǹkan tó lè kó'yan sínú ìdàmú àbí inú wàhálà kí èèyàn gbìyànjú, kí èèyàn rí bí èèyàn ń ṣe, bí èèyàn ń ṣe mojútò. Kí èèyàn gbìyànjú kí òun ṣe mojútò. Nítorí bẹ́ẹ̀, ètò àbí kín ni ó pon dándán fún gbogbo ẹni tó bá ń lo kọ̀ḿpútà yìí. Nítorí inú ìgbési aye tá wà yìí àbí bi nkan ṣe ń lọ nísinsìnyí, àwọn èèyàn ti gbọ́njú bí a ṣe rán'kan lọ. Àwọn ǹkan wà tó ṣe pé iṣẹ́ titi wọn bí àwọn ó ṣe rí àwọn ǹkan tí èèyàn fipamọ́ nínú kọ̀ḿpútà èèyàn, bí wọ́n ṣe lè rí àwọn kí ni yẹn, òun ni iṣẹ́ titi wọn. Tó sì jẹ́ wí pé iṣẹ́ àwọn ẹni bú ni irú àwọn iṣẹ́ wọ̀nyí. Ó pon dándán kí gbogbo wa ká gbìyànjú gbogbo bí a bá ti ṣe, bí àwọn ẹnibí ò ṣe ní ní, bí àwọn ẹni, àwọn ẹni'bí ò ṣe ní lè dé ibi tí a fi ǹkan pamọ́ sí nítorí ọjọ́ ọ̀la wa, nítorí ọjọ́ iwájú wa, nítorí ẹ̀mí ara wa, nítorí àpọ́nlé ara wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ohun tó fàá tó fi ṣe kókó nìyẹn kí gbogbo wa ká gbìyànjú láti mojútò àárín yẹn nítorí kí ó ṣe àǹfààní fún wa.